Ṣé mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba? Hmm, àrá o, mi ò nífẹ̀ẹ́, mi ò nífẹ̀ẹ́ sí iṣẹ́ ìta gbangba. Àwọn iṣẹ́, àwọn iṣẹ́ tí kò ń ṣe ìta gbangba ni mo nífẹ̀ẹ́ sí torí mi ò láìkí kí ma wà ní ojú àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀, lọ́pọ̀lọpọ̀ ìgbà torí ọmọ inú ilé ni mí. Mi, mi dẹ̀ ń sábà ń jáde, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń jáde bẹ́ẹ̀yẹn. So ìta, ìta ọ̀, ìta kò bọ̀ mí lára. So mi, mi ò nífẹ̀ẹ́ sí ìta gbangba.

Kí ni mo rántí nígbà ọmọdé mi? Hmm, ǹkan tí mo rántí ni, mo rántí pé fún ǹkan dáadáa, mo rántí pé mo nífẹ̀ẹ́ sí láti máa ṣeré nínú òjò. Mo dẹ̀ ṣi nífẹ̀ẹ́ sí títí di òní, mi mọ̀ idí, mo kan nífẹ̀ẹ́ sí kí n máa ṣeré nínú òjò. Àwọn ǹkan tí mo nífẹ̀ẹ́ sí niyen, mo de rántí pé, ah mo dè rántí àwọn àbúru kọ̀ọ̀kan tí mo ti wù sẹ́yìn tí ó ṣe máa sọ. Mi ò lè sọ yẹn, àṣírí ni. But ǹkan ẹ̀yokan tí mo rántí tí mo nífẹ̀ẹ́ sí jù, oun ní kí n máa ṣere nínú òjò. Mo nífẹ̀ẹ́ sí kí máa ṣere nínú òjò lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí títí di òní, mi mọ̀dí, mo kò nífẹ̀ẹ́ sí òjò ni. Mo nífẹ̀ẹ́ sí òjò gan an, kí òjò máa rọ, mo nífẹ̀ẹ́ sí.

Ibo ni mo ti máa ń ra nǹkan? Ìgbà míì mo máa ń lọ sí supermart, ìgbà míì mo máa ń lọ sí ọjà, ọjà agbaláta public market. But ìgbà míì mo máa ń lọ síbi supermart bóyá ká lọ ṣe shopping níbẹ̀ ká ra nǹkan ka dẹ̀ sanwọ́. But lọ́pọ̀lọpọ̀ ìgbà, ọjà public market ni mo máa ń lọ jù. Ibẹ̀ ni mo ti máa ń ra nǹkan tí n bá need. Ìgbà míì mo dẹ̀ máa ń shop online bóyá bí orí Jumia àbí orí Temu. Ìgbà míì mo máa ń shop lórí Temu. Online shopping tó tún wù mi nísìnyí ni Amazon, ma máa ra nǹkan láti ibẹ̀ wọ́n máa bá mi gbé wá sí Nigeria. But lọ́pọ̀lọ́pọ̀ ìgbà Temu àti Jumia òun ni mo ti máa ń shop online. But offline mo máa ń lọ sí ọjà ibi tí gbogbo èèyàn mọ̀ dáadáa.

Rárá o, mi ò kí n bínú tí n bá wà nínú ọkọ̀. Ti bá wà nínú ọkọ̀, mi n ta sẹ́níbọdì Èmi nìkan ni mo máa n wà lẹ́yìn kí n máa tẹ fóònù mi sọ́, kò sí nǹkan tí máa fi bínú. Hmm, ìgbà tí mo máa bínú nìkan ni bí a ti bá n kọjú lọ síbi kan tí ọkọ̀ náà ò wá tètè lọ. Bóyá torí pé àwọn èrò tó fẹ́ wọ inú ọkọ̀ ò ti pé. So àwọn driver ó sì máa wá pe èrò sínú ọkọ̀. So ìgbà yẹn mo máa n bínú torí ọjọ́ mo máa ti lọ fún nǹkan tí mo fẹ́ ṣe máa pẹ́ dé ibẹ̀ tí bá, tí n bá dúró bẹ́yẹn. So lẹ́yìn yẹn tí driver bá ti gbéra tó bá ti ń wa ọkọ̀ lọ, mi ò kí n bínú sẹ́nì kankan. Mi ò ní kí n dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí a bá ti wà nínú ọkọ̀ lẹ́yìn kí n sùn àbí kí n máa tẹ fóònù mi títí tí máa fi dé ibi tí mò ń lọ.